Mo fẹ́ràn láti lọ sí ibi tí ó dákẹ́ tí ìṣẹ̀dá wà bíi etí òkun tàbí abúlé tó jìn sí ariwo ìlú. Ibi bẹ́ẹ̀ ń fún mi ní ààyè láti ro jinlẹ̀, sinmi ọkàn, kí n sì tún agbára ara àti èrò mi ṣe. Mo má ń jẹ́ kí n túbọ̀ ní ìmísí.

Ní ìparí ọ̀sẹ̀, mo máa ń lo àkókò láti sinmi díẹ̀, ka ǹkan tuntun àti iròyìn ohun tí mo ti kọ́ lójú ọ̀sẹ̀. Ní ìgbà mi, mo má ń se ìgbẹ́kalẹ̀ ara ẹni, gbọ́ orin tàbí bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò ìtura ọkàn fún mi.

Beeni mo máà ń mu àwọn ohun mímu pirotíìnì lákòókò ìdárayá àbí bí mo bá fẹ́ fún araà mi ní agbára àti ìmúra. Ó ràn mí lọ́wọ́ láti tú ara ṣe lẹ́yìn iṣẹ́ tàbí ìdárayá, kò sì jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn tó pé.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ibọwọ́ pẹ̀lú, pẹ̀lú gbogbo ènìyàn. Ó ṣe pàtàkì láti fi hàn pé mo ní ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn mi. Nípa fífi ìbọwọ́ hàn, mo tún ń kọ́ ìgbọ́kànlé, ìgbáyé àti jẹ́ kí ìbánisọ̀rọ̀ rọrùn.

Mo fẹ́ran ohun mímu tí ó rọrùn tó tutù tí kì sì ní ṣúgà púpọ̀ bí omi tutu tàbí tea. Wọ́n máa ń tura ó sì ń ràn mí lọ́wọ́ láti ní agbára àti ìmọ̀lára dáadáa. Nígbà tí mo bá fẹ́ ìdárayá tàbí ìsinmi, ohun mímu yìí máa ń jẹ́ ìfẹ́ mi jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fọ eyín ní gbogbo ọjọ́. Ìmọllára rẹ̀ wúlò fún ìlera àfìyèsí àti ìtọ́jú ìmulẹ̀. Mo gbiyànjú láti fọ eyín lẹ́yìn oúnjẹ àti kí ń lo floss ní gbogbo ọjọ́, kí ó le yàgò fún ìṣọ̀rọ̀ bí ìbánújẹ́ eyín tàbí ìfarapa ẹnu.